Ẹ káàsán o. E ṣeun fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ni, fún ìbéèrè tí ẹ bèrè yìí, òótọ́ ni mo máa ń ṣe ìpè ohun tí olóyìnbo pè ní fídíò. Bẹ́ẹ̀ni, ẹ̀ ṣeun mo máa ń pé àwọn ẹbí tàbí ará mi àti àwọn ọ̀rẹ́ tí a jọ wà ní àyíká tàbí tí wọ́n rin ìrìnàjò, mo máa ń ṣe ìpè fídíò lóòrèkóòrè. Ó fẹ́ jẹ́ pé ní ojoojúmọ́, òun ni mo máa ń ṣe ìpè fídíò, ẹ̀ ṣeun.

Ẹ ṣeun fún ìbẹ̀erẹ̀ yìí. Bí mọ ṣe bá ń kojú àsìkò ìparí iṣẹ́ mi, ah inú mi máa ń dùn, ara mi sì máa ń yá láti lè sáré parí gbogbo iṣẹ́ mi kí ni mà lọ sí ilé tàbí láti lè lọ sinmi. Mo máa ń yára kánkán tí mo bá ti rí pé iṣẹ́ yìí ti fẹ́ parí, màá yára sáré ṣe gbogbo ohun tí máa bà ṣe kí n ba lè máa lọ sí ilé mi láti lọ sinmi. Ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni o. Fún ìbéèrè tí ẹ bèerè yìí, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀, pàápàá jùlọ ní àsìkò tí ojú ọjọ́ tó bá gúnrégé, tí òṣùpá yọ, tí ilẹ̀ sì ti ṣú, tí òjò kò ṣú. Igbà náà àwọn ìràwọ̀ wọn yọ jáde dáadáa láti le mọ́lẹ̀ kedere. Ìgbà náà ni mo máa ń fẹ́ràn láti lọ sí ita kí n bá lè wo àwọn oríṣìíríṣìí àti iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run fi ìràwọ̀ ṣe. Ẹ̀ṣeun.

Ah, ẹ ṣeun o. A fún ibèrè yìí kí n máa paarọ́, ká máa paarọ́ ká máa tanra wa jẹ. Mi ò mọ̀ bí mò ń ṣe, bí àwọn ènìyàn ṣe ń gun kẹ̀kẹ́. Mi ò mọ̀ kẹ̀kẹ́ gùn. Nígbà kékeré mi tí àwọn ọ̀rẹ́ mi tán bá mi ká ṣeré, ká lọ gun kẹ̀kẹ́ tí a bá ti jáde ní ilé ìwé pé, ká lọ ṣeré ká gun kẹ̀kẹ́ o. Gba gbogbo ìgbà náà, èmi yóò máa lọlé, èmi ní í dá, wọn ló máa ń ní mi ò mọ̀ kẹ̀kẹ́ gùn.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rin ìrìnàjò. Yálà, mo fẹ́ lọ rí ọ̀rẹ́ mi tí ó kí ṣe ìrìnàjò tó jìnnà gan-an àbí ìrìnàjò tó jìnnà tí mi ò bá mọ ọ̀nà mọ́, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ní ọ̀nà tó pọ̀ torí òwe Yorùbá wípé, "Àbéèrè ọ̀nà kì í ṣìnà." Tí mo bá ti mọ ibi tí mò ń lọ dáadáa, màá bèrè lọ́wọ́ àwọn ènìyàn. Ẹ ṣeun.

Ẹ ṣeun fún ìbéèrè. Ìbéèrè tí ẹ bèèrè ni wípé, ṣe mo ní aṣọ wíwẹ́? Rárá o, mi ò ní, mi ò ní aṣọ wíwẹ́. Àwọn aṣọ tí mo ní kò ṣe aṣọ wíwẹ́. Mo ní aṣọ ìbílẹ̀ èyí tí olóyún ń pè ní modern cloth, English dress. Mo ní wọn tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Mi ò ní aṣọ wíwẹ́. Ẹ ṣeun.

Ah! Rárá o, mi ò rí òkì sábà fo mí bi ti báun mọn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àbí ní ẹ̀kọ́ kan tí a bá lọ sí ibi iṣẹ́ tàbí tí a lọ sí ilé ìwé láti àárọ̀ tí àwa jẹun lọ, àwa tún pẹ́ ní ilé ìwé náà, a tó délé tí ẹ̀wọ̀n bá wá ti pa wá kúkọ, ẹhn, ẹhn, ìgbà náà orí le máa pọ́pọ̀ fún wa. Ṣùgbọ́n tí ẹ̀yàn bá ti délé tó bu omi sórí, tó wọ balùwẹ̀ tó wẹ̀, ẹ́ẹ̀, àh, gbogbo rí fífọ́ náà yóò lọ tó bá ti sinmi díẹ̀.

Ah! Mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Tí Olúwa bá fún mi ní oore-ọ̀fẹ́ tó ràn mí lọ́wọ́, tó pèsè fún mi, tí mo ní owó lọ́wọ́ tó pọ̀ dáadáa, màá ma tíráfù ní òrèkóòrè. Bó tilẹ̀ jẹ́ pé mi bá ní iṣẹ́ bẹ́ẹ̀ gan an, ṣùgbọ́n kí kan lọ fi gba atẹ́gùn, kí n lọ sinmi, kí n lọ gba atẹ́gùn ìbò mi, kí n lọ wo bó ṣe rí, màá ma lọ ní òrèkóòrè tí Ọlọ́run bá pèsè fún mi. Mo fẹ́ràn láti máa rin ìrìnòkè ẹ̀ ṣeun.

Ẹ kú ìrọ̀lẹ́ o. Bẹ́ẹ̀ni, fún ìbéèrè tí ẹ bèrè, bẹ́ẹ̀ni mo ti ṣe ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Pàtàkì jùlọ tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́ gíga mi. Mo wá láti ìlú kan, màá lọ kúrò ní ìlú kan sí ìlú mìíràn. Bẹ́ẹ̀ni, ẹṣe un gan ni.